Sé ó máa ń lo ọ̀pá ìpa mọ́ra nígbà tí ó bá ń mu ohun mímu. Bẹ́ẹ̀ni ó máa ń lo ọ̀pá ìpa mọ́ra tí wọ́n ń pè ní straw. Ọ̀pá náà jẹ́ nǹkan tí mo máa ń fi bo yá tí mo bá fẹ́ mu bottle water, tí mo bá fẹ́ mu drink tó wà nínú bottle. So, instead kí ma gbé ẹnu sínú bottle yẹn náà, mà fi ọ̀pá yẹn má fi fa, nkan náà sí ẹnu mi.

Sọ fún wa nípa ìkíni ọwọ́ fún àwọn àgbà. Kíni ọ̀wọ̀ fún àwọn àgbà jẹ́ ǹkan, ọ̀nà tí èèyàn gbà láti fi respect àwọn àgbàlagbà. Ó dẹ jẹ́ ọ̀nà tó jẹ́ ọ̀nà gidi. Èèyàn gbọdọ̀ máa bọ̀wọ̀ fún àgbàlagbà nítorí wipé bí bàbá náà jẹ́, bí ìyá náà jẹ́ fún wa. Nítorí pé wọ́n ti rí nǹkan tọ́jú eeyan o ti rí rí, wọ́n dẹ̀ ti ní òye nǹkan tí èèyàn ò tíì mọ̀ rí.